Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi tí mo ní, èmi àti kan nínú wọn, a sì pàdé lánàá tí a sì jọ dọ̀wẹ̀kẹ̀ tí a jọ ṣe àwàdà. Ó wá kí mi, ó wá sí ilé mi wípé ó tó ọjọ́ mẹ́ta tí òun ti rí mi mọ́. Nítorí náà mo lè sọ wípé àná tí ń ṣe ọjọ́ ìsinmi ni èmi àti ọ̀rẹ́ mi kan pàdé gbẹ̀yìn.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, dáadáa ni. Yorùbá bọ wá ní pé, "Á bèèrè ọ̀nà kì í ṣìnà." Nígbà kúgbà tí mo bá lọ síbi kan tí mi kò bá mọ ibi tí mò ń lọ, ó di dandan kí n bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti lè ṣe àpèjúwe ibi tí mò ń lọ fún mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá o, èmi kò ní ẹranko ọ̀sìn. Ìdí ni pé mi kì í sábà ráyè láti lè bójú tó wọn, láti ṣe ìtọ́jú wọn bó ṣe tó àti bó ti yẹ. Èmi ò dẹ̀ fẹ́ràn kí n ní nǹkan ọ̀sìn kí ń má lè bójútó dáadáa àti wípé ǹkan tí ò dáa ni pèlú. Mo ti fi ìgbà kan sí nǹkan ọ̀sìn rí ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí mi ò ní ǹkan ọ̀sìn.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Daada, bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ìmọ̀ pin sí ibìkan àti wípé ibi tí ayé bá yí sí náà ni a gbọ́dọ̀ máa bá wọn yí síbẹ̀. Nítorí náà mo ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti kọ́ nǹkan àwọn nǹkan bíi oúnjẹ sísè, ọbẹ̀ sísè, àwọn ẹ̀kọ́ mìíràn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi ò bá ti mọ̀ ori Íńtánẹ́ẹ̀tì náà ni mo ti máa ń kọ́

Nígbàwo ni o máa ń fà? Mo lérò pé ìbéèrè yìí kò ṣe dáadáa tó kò pọ́nátán nítorí ó yẹ kí a fi ẹ̀yán ǹkan tí à ń béèrè ìgbà tí a máa ń fà tí a fẹ́ kí a mọ ìgbà tí à ń fà ó yẹ kí a fi sí ibẹ̀. Nítorí náà, ẹ tún ìbéèrè yìí béèrè lẹ́ẹ̀kan si kí ẹ sì jẹ́ kí ó kún dáradára.

Nígbàwo ni o kẹ́yin kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọjọ́ tí a bá ti dẹ́kun láti kẹ́kọ̀ọ́, ọjọ́ náà ni olúwa rẹ bẹ̀rẹ̀ sí ní kú. Kíkọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ kìí ṣe nǹkan tí a lè máa dá ìgbà sí rárá. Ojoojúmọ́ ni mò máa ń ṣe alábàápàdé ǹkan tuntun. Ó lè jẹ́ lẹ́nu akẹgbẹ́ mi tàbí lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá ìdánilẹ́kọ̀ọ́.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Onírúurú ọ̀nà ni àwọn èrò tuntun máa ń gbà wá sí ọ̀dọ̀ mi. Ni ọ̀pọ̀ ìgbà, ó lè jẹ́ tí mo bá ń sùn lọ́wọ́, tàbí tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tàbí tí mo bá ń fọ aṣọ lọ́wọ́ ní balùwẹ̀. Bí àwọn èrò yìí bá dẹ̀ tí wá sí orí mi, màá gbé ẹrọ ìbánisọ̀rọ̀ mi láti ṣe àgbòhùn sílẹ̀ tàbí kí n mú ìwé àti gègé tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n ṣe àkọsílẹ̀ irú nǹkan tí ó ń wá ní àsìkò náà fún àgbéyẹ̀wò ní ọjọ́ iwájú.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí ẹyọ kan ni èmi máa ń lò. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń dáhùn ìbéèrè yìí, ìrọ̀rí yẹn wà ní ọwọ́ mi, ibi tí mo gbé pamọ́, tí mo gbé ha mọ́ ara mi nítorí pé tí mo bá ti fẹ́ sùn, mo máa ń pamọ́ ìhà mi tàbí ẹ̀gbẹ́ mi. Mò sì máa ń dì mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ó tilẹ̀ jẹ́ pé kò ju ẹyọ kan náà lọ.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìbéèrè yìí kò kún dáradára. Irú ìgbónájẹ́jẹ́ àti pé kí ni ohun tí ẹ fẹ́ kọ. Bóyá kí ẹ bá mi ṣe àyẹ̀wò sí ìbéèrè náà kí ẹ tún túbéèrè dáadáa kí n lè fún un yín ní èsì tó tọ́ àti èsì tó yẹ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ago ọwọ́. Kódà mo fẹ́ràn tí mo bá ti ń lọ ibìkan, kí n ṣa de ago ọwọ́ mi mọ́wọ́. Mo lo lọ ibiṣẹ́ lenìí àsìkò ló tọ, nígbà tí mo ti bísẹ́ dé tí mo fẹ́ tọwọ bọmi tí mo fi yọ ọ́ kúrò. Èmi fẹ́ràn láti máa lo ago ọwọ́ dáradára.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ní ibi tí èmi máa ń jókòó sí tí kì ṣe papọ̀ mọ́ àwọn ẹni ìṣòkú, ẹni yòkú. Níkẹ́tẹ́ tí mo bá gbé ago ìbánisọ̀rọ̀ mi, ọ̀rọ̀ tí ẹni tó pè mí tó bá bá mi sọ, òun yóò ṣe okùnfà bí màá ṣe dá a lóhùn ní orí fóònù. Nítorí náà dídá èèyàn lóhùn lórí fóònù, ó dá lórí ọwọ́ tó ní tàn bá ṣe kíniún tó bá gbé wá.